Nígbà wo lo keyin ìrìn àjò fún iṣẹ́? Ìgbà tí mo keyin ìrìn àjò fún iṣẹ́, ó ti lé ní oṣù mẹ́rin sí ìsín, tí mọ lọ ṣàbẹ̀wò fún àwọn ẹran ètò kan tí wọ́n ṣẹ̀ ṣe, àwọn ohun kan tí mò ń ta tí wọ́n ṣẹ̀ ṣe, tí mo lọ ṣe àbẹ̀wò fún lílò rẹ̀ àti ìpalára rẹ̀, tí mọ lọ àwọn ilé iṣẹ́ náà láti lọ wo iru àwọn ọjà tí wọ́n fẹ́ sọ, tí wọ́n ṣẹ̀ gbe jáde tó jẹ́ tuntun. Mo lọ sàbẹ̀wò síbẹ̀. Lẹ́yìn yẹn, mo tún kúrò níbẹ̀. Mo lọ sí ọ̀dọ̀ àwọn oníbàárà mi tí mo máa ń bá ra ọjà, tí wọ́n máa ń ta ọjà fún mi. Mo lọ ṣàbẹ̀wò sí ohun tí wọ́n ń tà fún mi látẹ̀yìnwá àti àwọn ohun ètò tuntun, àwọn ọjà tuntun mí tí wọ́n ṣẹ̀ gbé jáde.

Mo ní orúkọ ìnagijẹ nígbà tí mo wà ní ilé ìwé, àmọ́ láti ìgbà tí mo ti kúrò ní ilé ìwé mi ò ní orúkọ ìnagijẹ. Nígbà tí a wà ní ilé ìwé, ṣé ẹ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ a máa ń fún wa ní orúkọ oríṣìíríṣìí. Nígbà yẹn gan, Ọládìrọ006 ni wọ́n máa ń fún mi. Ọládìdúró gẹ́gẹ́ bí orúkọ bàbá mi, 006 jẹ́ bí ipò tí mo wà ní mọ̀lẹ́bí tí ó jẹ́ pé ipò kẹfà ni mo wà nínú ọmọ bàbá mi. So orúkọ ìnagijẹ mi nígbà náà ni Ọládì006.

Ọ̀pọ̀lọpọ̀ àkókò mi ni mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi, ní àpéjúwe tí n bá ti torí ilé iṣẹ́ mi, ó jẹ́ ibi tó súnmọ́ tó wà pẹ̀lú ilé mi. Ni ọ̀pọ̀lọpọ̀ igbà tí àwọn ọmọ mi bá ti múra ni àárọ̀ tí wọ́n ti lọ ilé ìwé, yó ku émi àti ọkọ mi ní ilé. Tí ó bá jẹ́ pé kò lọ sí ibi iṣẹ́ torí oní bọ̀, ó ní àwọn tí ó ń ṣe borehole ni. Tí ò bá lọ sí ibi iṣẹ́, èmi àti rẹ̀ á jọ wà ní ilé iṣẹ́ mi títí di àkókò tí àwọn ọmọ mi yóò dé. Tí àwọn ọmọ mi bá ti dé, ń ti dáná lẹ̀ fún wọn. Tí wọ́n bá ti dé, tí wọ́n jẹun, tí wọ́n wẹ̀, á wá jọ jókòó. Tí wọ́n sinmi, á wá jọ jókòó wa. A á wá ṣẹ e jọ̀ ṣe iṣẹ́ ìmúre lé wọn. Báti jọ ṣé iṣẹ́ ìmúre lé wọn, táa ti jọ ṣépari, wọn ó lọ kírun. Tí wọ́n bá kírun, tí wọ́n bá tún dé padà ní ago méje, á jọ ṣeré, á jọ bá ara wa ṣàwàdà títí tí ago mẹ́sàn tí ó fi lu máa wá ní kí àwọn kan lọ sùn. Tí wọ́n bá ti lọ sùn, yóò ku emi nìkan. Tí ọkọ mi náà bá ti ṣetán, a padà wá, á jọ sorọ̀ ní ilé iṣẹ́ mi. Torí ilé iṣẹ́ mi fi ààyè gbà mi láti bá àwọn mọ̀lẹ́bí mi jókòó papọ̀, ṣeré papọ̀, láìdí iṣẹ́ mi lọ́wọ́. Àà, ọ̀pọ̀lọpọ̀ ago àkókò mi ni mo máa ń lò fún àwọn mọ̀lẹ́bí mi tí ó sì kì í dí iṣẹ́ mi lọ́wọ́ rárá àti rárá.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ mi níbi tí àwọn ọmọṣẹ́ mi tí wọ́n bá ń fi iṣẹ́ ṣe ìmẹ́lẹ́, tí wọ́n ò bá ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe àbí tí wọ́n bá ń fi iṣẹ́ falẹ̀ tàbí tí ó yẹ kí wọ́n dá àwọn olùbárà wa lóhùn lóhùn kí wọ́n ta ọjà fún wọn tí wọ́n wá ń fi iṣẹ́ falẹ̀, tí wọ́n bá ń fi iṣẹ́ ṣe ìmẹ́lẹ́ kì í tẹ́ mi lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà So eléyìí máa ń bí mi nínú ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà kí àwọn ọmọṣẹ́ mi wọ́n máa fi iṣẹ́, wọ́n máa ṣe ìmẹ́lẹ́ nídìí iṣẹ́ tàbí kí wọ́n máa fi iṣẹ́ falẹ̀.

Mo fẹ́ràn láti máa jókòó síbi tí fèrèsé ọkọ̀ wà, torí màá ma rí gbogbo ohun ti o bá ń lọ, ti o bá wà, tó bá ń lọ nígbà tí èèyàn bá ń, tí ọkọ̀ náà bá ń kọjá lọ. Atẹ́gùn sì máa ń fẹ́ sí ẹni tí ó bá jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀. So mo nífẹ̀ẹ́ sí kí n máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, torí atẹ́gùn tí ó máa ń fẹ́ sí mi.

Mo fẹ́, mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ran ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ nítorí wípé máa tí ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ bá jáde kúúni sí ohun kankan, ìtàn sí ohun yẹn tó ń wọlé yóò jẹ̀ kí atẹ́gùn ọfẹ́ mọ́ tutù. Ó sì rí pé áàh ìmọ́lẹ̀ yìí ó ti ń lọ bẹ àná. Ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́ ó dàbí ìgbà tí èèyàn bá wà ní ẹbu etí odò tí ó ń gba fẹ́rẹ́ nítorí wípé iṣẹ́ ti parí lásìkò náà. Kò sí láyé lo pé áh mò ń lọ ilé ìtajà mi, mò ń lọ ibi iṣẹ́. Olúwa rẹ̀ sì mọ dè dé owó tí ó rí lọ́wọ́, ó sì ti mọ dè dé ohun tí ó fi ṣe. Àmọ́ èèyàn tí mọ bí ọjọ́ náà yóò tí rí. Àmọ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ èèyàn ò tí lè mọ bí ojó yóò ṣe rí. Àmọ́ eeyan dùpẹ́ fọ́ lọ́nà pé áh lọ́n ò ṣe é tí ó jí mi sáyé. Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ ìrọ̀lẹ́, mo sì fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀.

Mélo ni o máa ń ṣàyẹ̀wò ìmọ̀le rẹ̀? Iye ìgbà tí mo ma ń ṣàyẹ̀wò ìmọ̀le mi, o dá lórí ọ̀nà méjì. Tí o bá jẹ́ pé ìmọ̀le iná ni, mo ma ń ṣàyẹ̀wò ìmọ̀le mi gẹ́gẹ́ bí pé ma sọ fún àwọn tí ọ bá kàn pé mo fẹ́ ṣe àkíkọ́ ní ilé mi lénìí o bí o bá sì jẹ́ pé àlfà ńlá tí o bá wa ṣe wàásì ni, a ó fi lọ̀ wọ́n pé wọ́n ó bá wa ṣe wàásì níbi ètò kan tí a sì tan ìmọ̀le fún wọn. Bí ìgbà méjì ni mo máa ń tan ìmọ̀le. Àmọ́ tí o bá jẹ́ ìmọ̀le àmútọ̀runwa ni, kò ní gbédèkẹ̀ àsìkò kan tí mo máa ń ṣàyẹ̀wò rẹ̀.

Mo ma n ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ mi lọ́pọ̀lọpọ̀ igbà. Ni àkọ́kọ́, bí mo bá fẹ́ gba àwọn alábàṣiṣẹ́ mi sí iṣẹ́, màá bèèrè orúkọ wọn, ìlú tí wọ́n ti wá, agbègbè tí wọ́n ń gbé àti onídúró wọn. Ni oṣù kọ̀ọ̀kan, mo sì máa n ṣe ìwádìí wọn. Bóyá wọ́n o sì ń lọ sí ọ̀dọ̀ onídúró wọn, ṣe onídúró wọn mọ̀ nípa wọn àbí kò mọ̀ nípa wọn mọ. Mo máa n ṣe àbẹ̀wò sí wọn lati mo láti mọ ibi tí wọ́n ti wá, ìwà tí wọ́n ní, ìṣe tí wọ́n ní torí kí wọ́n bá má a torí oníbàṣiṣẹ́ pò tíì ọba ṣe ìwádìí rẹ tí ó bá di ọjọ́ iwájú tí ó ní onídúró, ó lè gbé ohun tí ó ju iye tí ẹ ń fún un lọ. So fún dí ẹ̀yìí, mo máa n ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ mi kí wọ́n má ba à lu mi ní ijàmbá.